Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Bó tilẹ̀ jẹ́ wipé nígbà tí mo wà ní èwe ni mo gùn. Ó jẹ́ ohun tí o jẹ pé ìṣẹ̀lẹ̀ tí kò le gbàgbé torí mo bẹ̀rù omi ní ọ̀pọ̀lọpọ̀. Àmọ́, ó n wù mí kí n tu ní irú ìrírí yẹn, kí n tí ò rí.

Ní ọ̀pọ̀ ìgbà ohun tí máa ń ṣe láti mú èrò tuntun wá, òhun ni kí n lọ, kí n jáde lọ sí ibi tí òdake jẹ́ boya ní abẹ́ igi, kí n sì jókòó, kí n dá wà láìbẹ́ni kẹ́ni sọ̀rọ̀. Ó maa ń mú èrò tuntun wá ní ọ̀pọ̀ ìgbà.

Mi i ní sọ pé ó rọrùn àbí kó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn tí ó bá ṣẹ́ mi, àmọ́ ní ẹ̀ẹ̀kan kan ni kò kí máa n rọrùn. Irú ẹ̀ṣẹ̀ tí ènìyàn bá ṣe sí mi, òhun ló máa sọ bóyá o rọrùn àbí kó rọrùn. Àmọ́ mi i ní yíyan láti sọ pé mi ò ní dáríji ènìyàn nítorí ìsinmi. Ó sọ wípé dáríji ẹni tí ó bá ṣe o.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí ilé iṣẹ́ Lexus tí wọ́n ń pè ní Lexus 350, Lexus ẹ̀ta àrún àti ọ̀dọ̀, òhun ni mo ń lò. Mo sì nífẹ̀ẹ́ ọkọ̀ tí ilé iṣẹ́ Lexus bá ṣe.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé ni nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ti Fásitì. Èyí ni bí ọdún mẹ́wàá mẹ́ta sẹ́yìn sí mẹ́rin sẹ́yìn. Òhun ni mo lọ sí ilé ìkàwé kọ́yin nítorí ní àdúgbò mi kò sí ilé ìkàwé. Inú ilé ìwé la ti máa ń rí ilé ìkàwé ní ọ̀pọ̀ ìgbà.

Bí maa ṣe ń gbọ́ràn àwọn oníbàárà ní ọ̀pọ̀ ìgbà tí ó bá ti ṣe díẹ̀ tí mo ti rí oníbàárà pàtó kan, mo máa ń gbìyànjú láti pe wọ́n lórí ẹ̀rọ alágbèéká láti kí wọ́n. Opọ̀ ìgbà ni màá pè wọ́n ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bóyá tó bá jẹ́ àsìkò ọdún àbí àsìkò ayẹyẹ bí i iru tí Kérésìmesì àbí àjọyọ̀ ọdún tuntun, mo máa ń gbìyànjú láti pe àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo máa ń ṣe eléyìí nípa ṣíṣàṣàrò nínú ọrọ Ọlọ́run nítorí Kìrìtẹ́nì tí mo jẹ́. Ìgbà mí mo lè dájókòó kí n máa ṣe ṣíṣàṣàrò lórí àwọn ohun tí ó ṣẹlẹ̀ àti ìrírí.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni ọ̀pọ̀ ìgbà. Agaga ọjọ́ àìkú òun ni kí n lọ sí ilé ìjọsìn láti lọ sin Olúwa Ọlọ́run mi, kí n sì lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìpamọ́ ẹ̀mí mi. Ni ọjọ́ àbámẹ́ta, ìgbà mí mo máa ń bọ́ sí ọjọ́ iṣẹ́. Ìgbà mí tí kì í ṣe ọjọ́ iṣẹ́, mo máa ń gbéràn jú láti ṣe eré ìdárayá.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá n lo fóònù mi ní ojoojúmọ́. Kódà mi kò lóǹka, tọ bá ní ká ká ní mini méjì, àtọ ẹ̀mẹ ogún tí màá lo fóònù mi lójumọ́. Ògún sí ọgbọ̀n tí màá múlẹ̀ tí màá súnmọ́ lójumọ́

Ẹ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá nílò àwọn ohun èlò, ìgbà mí mo máa ń rà ní orí ọjà Íńtánẹ́ẹ̀tì. Ìyẹn iye àwọn ọjà orí Íńtánẹ́ẹ̀tì, sí bá ti rí ọjà tí mo fẹ́, wọn ó san owó rẹ̀ lórí afẹ́fẹ́, wọn ó sì bá mi gbé wá. Ìgbà mí ke dẹ́re, mo máa ń lọ sí ọjà fún ara mi láti lọ ra àwọn ohun èlò.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọ́fítíwẹẹ̀ mi ní òòrèkóòrè yálà lórí ẹ̀rọ alágbèéká mi tàbí ẹ̀rọ kọ̀ǹpútà mi, mo máa ń rí i dájú wípé sọ́fítíwẹẹ̀ wọn ó wà ní ìmúdójúìwọ̀n.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin ni oṣù tó kọjá. Iyẹn ni oṣù tó kẹ́yìn nínú ọdún tí a parí. Ní oṣù tó kọjá, òun ni mo lọ sí ibi orin. Kó tó di pé mo lọ sí ibi orin ní oṣù yẹn, ó ti pẹ́ gan an tí mo ti lọ sí ibi orin. Inú mi dẹ́ dùn lọ́pọ̀lọpọ̀ torí mo dárayá mo jó.

Hnh, eh, kì ń ṣe ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná. Ìgbà mí tí bá ti tẹ fóònù mi fún ún bí i wákàtí kan láì dawọ́ dúró àbí wákàtí kan àbọ̀ sí méjì ni fóònù mi máa ń gbóná. Tó bá sì ti gbóná bẹ́yẹn, mo máa ń mú lè kí n jẹ́ kó tutù, kí n to tun bẹ̀rẹ̀ sí ní lò. Tó bá jẹ́ pé ó kan dandan kí máa lò lọ, màá mú omi inu ọ̀rá, màá gbèsì, á sì jẹ́ kó tutù.

Ọ̀pọ̀ ìgbà tí n á kojú ìṣòro lórí ẹ̀rọ ayárabíàṣá, mo máa ń gbìyànjú láti tan ìṣòro yìí nípa wíwá irú ìṣòro yìí lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Lórí íńtánẹ́ẹ̀tì, mo máa ń bá pàdé àwọn tó ti ní irú ìṣòro tí mo dojú kọ àti bí wọ́n ṣe tan ìṣòro yìí. Ǹkan tí màá ń ṣe ní ọ̀pọ̀ ìgbà tí bá kojú ìṣòro.

Gbogbo ọjọ́ àìkú, èyí ti n jẹ́ ọjọ́ ìsinmi òun ni màá fọ gbogbo aṣọ mi. Lo túmọ̀ sí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Aṣọ tí bá wọ̀ láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta, tó bá di ọjọ́ àìkú òun ni màá fọ.

Ìgbà ẹẹmejì sí ẹẹmẹta ni mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mìíràn, orí ẹ̀rọ alágbèéká ni mo màá ti ń ṣe ìpàdé. Ìgbà mii kédere, orí ẹ̀rọ kọ̀m̀pútà ọ́un ni mo màá ti ń ṣe ìpàdé mi ní ọ̀pọ̀ ìgbà.

Ní àṣálẹ́ tí n bá dé láti ibi iṣẹ́ tí n bá ti jẹun, mo máa fẹ́ràn láti máa wo ẹ̀rọ amóhùnmáwòrán. Yálà kí n máa wo ìròyìn àbí kí n máa wo fíìmù. Ìgbà mí tí kò bá síná, mo máa ń wo fíìmù lórí ẹ̀rọ alágbèéká mi.

Rárá, mi ò dúró ọjọ́ kan rí kí ma lo ẹ̀rọ ayára bí àṣá. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lò ó ní orí ẹ̀rọ alágbèéká mi nítorí wípé ó máa ń ní nnkan méjì sí mẹ́ta sí mẹ́rin tí mo mọ̀ ní láti ṣe lórí ẹ̀rọ ayélujára.

Yàrá tí mo fẹ́ràn jù láti lò sí nínú ilé mi jù ọ̀hun ni yàrá ìjókòó àbi yàrá ìgbàlejò. Ilé ibi tí a máa ń jókòó sí tí amóhùnmáwòrán máa wà. Mo máa ń fẹ́ràn láti wà níbẹ̀. Bó jẹ́ ní àṣálẹ́ tí n bá dé kí maa maa wọ amóhùnmáwòrán títí tí o máa fi tó àkókò fún mi láti sùn.

Àwọn ǹkan tí ó máa ń wà ní àpo ọwọ́ mi nígba mí òhun ni ẹ̀rọ, ẹ̀rọ ilé agbára, eléyìí tí a máa ń lò nígbà tí ẹ̀rọ lágbéká bà kú láti fún lágbára padà àti ohun ìyarun àti àwọn nǹkan pépèpe owó kò ju bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀ẹ̀kan ni mo máa ń sùn ní ọ̀sán. Ìgbà mìíràn nígbà tí mo bá ṣiṣẹ́ ní oru, bóyá mo lọ sí ìsọ́ oru ní ilé ìjọsìn, mo máa ń sùn ní ọ̀sán. Ìgbà mí tí n bá sùn dáadáa ní oru, mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan.

Àkọ́kọ́ ohun tí mo máa ń ṣe tí bá kojú ìṣòro ní ibi iṣẹ́ ni màá kọ́kọ́ farabalẹ̀. Mi ò ní gbọ̀n jigejige, mi ò ní jẹ́ kí ìṣòro yẹn dárí mi. Màá farabalẹ̀, màá wo àgbékalẹ̀ ọ̀nà àbáyọ, ọ̀nà tí mo lè fi kojú ìṣòro. Màá gbé àwọn ọ̀nà àbáyọ yìí, màá gbé sọ́ọ̀tù, màá gbé sóṣì. Èyí tó bá dájú, òun ni màá fi kojú ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn ǹkan kan ṣe. Èmi ni bóyà bí aga tí ó bá bájẹ̀ tí kò ṣeé jókòó sí dáadáa tí ó fẹ́ máa yẹ. Àwọn ẹ̀rọ ìgbàlódé kọ̀ọ̀kan náà tó jẹ́ wipé ǹkan kéékèèké ló ń ṣe wọn, mo máa ń tún wọn ṣe.